Mi ò really fẹ́ràn rẹ̀ mi ò, mi ò fi gbogbo ara gba ìpàdé orí fóònù, mi i fi gbogbo ara gba. Ṣùgbọ́n ìgbà tó bá ti wáyé náà ni mo máa ṣe e. A dé kúrò ní díẹ̀ tí a bá ti ṣe tán. But pé kí n fẹ́ràn rẹ́ yẹn, mi ò fẹ́ràn rẹ̀.

Oṣù December ni oṣù tí mo fẹ́ràn jù nítorí pé ọdún Kérésìmesì àti ọdún tuntun tó jẹ́ ọdún ńlá tó wà nínú oṣù December. Inú mi máa ń dùn gan nítorí ní, ní ibi iṣẹ́ mi wọ́n máa ń san owó oṣù kan àti abọ́ fún wa. A dẹ̀ máa ń gbé ìrẹsì àti òróró.

Yàrá ẹyọ̀kan ni mò ń lò sí. Lẹ́yìn yàrá ẹyọ̀kan mi i ní yàrá mìíràn mọ́. Yàrá mi náà ni mo fẹ́ràn jù nítorí pé yàrá kan náà ni mo ní, tí mò ń lò, tí mò ń lò sí. Yàrá kan, ilé ìwẹ̀ kan, ilé ìdáná kan, gbogbo ibi ilé ti mo náà nìyen.

Bẹ́ẹ̀ni oo, mo mọ bí wọ́n ti ń, mo mọ bí wọ́n ṣe ń wẹ̀, mo máa ń wẹ̀ nínú ilé mi. Ehn, mo mọ bí mo ṣe ń wẹ̀. Aa fọ ara náà ni pẹ̀lú kànkàn àti ọṣẹ nínú ilé ìwẹ̀. Aa dé d'omi sára, ó ti tán.

Ah! Mo fẹ́ràn ewúro, ewúro tó ní ẹ̀gúsí nínú. Ewúro ti won bá sè pẹ̀lú ẹ̀gúsí, kí ẹ̀gúsí yẹn kó dì ṣíkì ṣíkì kan wá fi semó lè. Ẹ̀hẹn! Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ ewúro ẹlẹ́gùsí, oun ni èfọ́ tí mo fẹ́ràn jù.

Ah, bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tó bá jẹ́ pé ó ní àwọn nǹkan tí mo fẹ́ dá sí boya kon máa ṣe programme ẹ̀hen, mo máa ń pè láti dá sí ètò tí wón ń ṣe ní àkókò yẹn àti ìgbà yẹn.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wipé, ẹ mọ̀ n pé àsìkò yẹn ó máa ti rẹ ènìyàn, iṣẹ́ tí eeyan ṣe látàárọ̀ tí ò ní isinmi, to jẹ pé ìgbà tí wọ́n máa ń fún wa ní isinmi, tí a bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ bí aago méjì lẹ́yìn ọgbọ̀n ìṣẹ́jú, wọ́n máa ní ká lọ fún àsìkò isinmi, ó máa ń rẹ́ yàn tó bá ti n di àsìkò ìparí iṣẹ́, so ó máa ń dàbí ní pé ká tètè parí iṣẹ́ yẹn kíákíá, kíákíá.

Bẹ́ẹ̀ni o, tí bá ṣe oúnjẹ tí mo dẹ̀ ti bù nù, tí mo ti gbé lọ sí ibi iṣẹ́, tí mo ti jẹun níbi iṣẹ́, tí n bá délé tẹ́ bí bá n pa mí, màá bó síbi tí oúnjẹ tó kù wà, màá jókòó tì, màá warm ẹ̀, tí bá ti warm ẹ̀ tán, màá gbéra ná, bá ti gbéra ná tán, màá jókòó tì, màá jẹ, màá yó bẹ́kí, òrun yá nìyẹn.

Iṣẹ́ tí mo máa ń ṣe náà ni tí bá ti sun, tí n bá ti jí, màá kọ́kọ́ wà lórí orí ìbùsùn mi fún bí ogún ìṣẹ́jú kí ọpọlọ mi kó lè sílẹ̀ dáadáa. Tí ọpọlọ mi bá ti sílẹ̀, màá dìde. Mà á gbá ilẹ̀ inú ilé. Tí mo bá ti gbá ilẹ̀ inú ilé tán, màá bọ́ sí ilé ìdáná, mà á dá oúnjẹ tí bá fẹ́ jẹ, mà á wẹ̀. Tí mo bá ti wẹ̀, tí mo ti fọ́nu, mà á múra, mò ń lọ sí ibi iṣẹ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni o, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́ bí i Ifá tí bàbà ńlá wa tó bá jẹ́ ẹni tó ń ṣe Ifá tí mo mọ̀ pé nǹkan tí olúwa ẹ̀ bá lọ́wọ́ bàbá wa nìyẹn nígbà ta kéré ta fi dàgbà fá máa nígbàgbọ́ nínú ẹ̀ ni pé òun náà ni ó ń ṣe gbogbo ẹ̀. So bí ọ̀rọ̀ ìgbàgbọ́ náà ni. Tá bá lọ sí ilé ìjọsìn, tó bá ye pé ilé ìjọsìn tó bá fi kọ́ wa láti kékeré, òun náà la a bá dàgbà, à ń gbàgbọ́ nínú Olúwa àti elédùmarè ta ń sìn.

Fóònù tí mò ń lò, Android phone ni mò ń lò. Android, àwọn fóònù Android tí a máa ń fi ọwọ́ tẹ ojú rẹ̀, òní mò ń lò. Android phone òní mò ń lò tó ń lo Íńtánẹ́ẹ̀tì, tí máa ṣe Íńtánẹ́ẹ̀tì lè lórí. Irú nǹkan tí mò ń lò nìyẹn. Mi ò lò fóònù tó jù yẹn lọ. Android phone, fóònù èyí tí a máa ń fi ọwọ́ tẹ̀ lójú, òun ní fóònù tí mò ń lò táa máa ra data sí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sá eré, mo máa ń sá eré gidi gan. Bóyá mo lọ síbi iṣẹ́ tí àkókò dé tí lọ, kí n má ba míss ọkọ̀ èyí tí màá wọ̀ lọ sí ibi iṣẹ́. Màá ma sáré gburu, gburu, gburu kíló tètè bá ọkọ̀. Torí tí ọkọ̀ bá já mí lẹ̀ báyìí, màá ṣe máa wá owó tí màá máa fi wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́

Mo fẹ́ mọ ìmọ̀ bí a ṣe máa ń jó, bá ṣe máa ń jó dáadáa. Mo dẹ̀ tún fẹ́ mọ ìmọ̀ bí a ṣe máa ń ya àwọn aṣọ, àwọn sítáìì aṣọ tí kò sí ní ìta rárá. Mo fẹ́ mọ ìmọ̀ bí a ṣe ń se oúnjẹ oríṣìíríṣìí.

Oúnjẹ tí mo mọ̀ se dáadáa oun ní, àmàlà dúdú, sẹ̀mó rírò. Kí mo mọ̀ bó e ń ro sẹ̀mó dáadáa, mo mọ̀ bó ṣe ń ro àmàlà, mo dẹ̀ mọ̀ bó yín ṣe ẹ̀fọ́ ewúro, ẹlẹ́gùúsí, ẹlẹ́mi méje tó máa ń ní ẹran, ẹja, abọ́dì tì inú ẹran gbogboe.

Bẹ́ẹ̀ni, mo máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bí ya n bá rí bí bàtà tó bá fine tó rẹwà gan, bí a ti n bá rí bí, ẹ, àwọn nǹkan tí a máa ń lò nínú ilé ìdáná tó bá wù mí, mo máa n rà á. Àti bóyá bí ọṣẹ táa fi ń fọ irun, màá n rà dáadáa.

A! Mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání lọ ibi iṣẹ́ ni o. Tí bá ti fẹ́ kúrò nílé, màá mú kọ́kọ́rọ́ mi, màá mú lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ìgbà mìíràn tí àbúrò mi bá wà nínú ilé, màá fi kọ́kọ́rọ́ lẹ fun àbúrò mi torí pé ó wà nínú ilé, màá lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ mi nìkan ni mo wà n lé, n bá ti ti ilẹ̀kùn ilé mi, màá mú kọ́kọ́rọ́ ilé mi dání.

Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ òtútù torí nígbà mi tí n bá ti ń lọ ibi iṣẹ́ máa mú aṣọ òtútù mi dání torí air condition tí wọ́n máa ń tàn ó máa ń tutù ní ibi iṣẹ́ mi, ó dẹ̀ máa ń jẹ́ kí òtútù máa mú mi. Tọ n bá ti tán ẹ̀rọ amúnútutù, amúílé tutù, mo máa wọ aṣọ òtútù mi kó òtútù máa bá pa, kó máa pa mi, ko maa ba ayé mi jẹ́.

Bẹ́ẹ̀ni ó máa ń rọrùn o, ó máa ń rọrún. Bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀lẹ gan ni mo ń sùn í bẹ́ẹ̀dì tí mo máa ń sùn, ṣùgbọ́n ó rọrùn. Eléduà jẹ́ kí oorun mi kó rọrùn fún mi. Èhèń, mo máa ń sùn dáadáa ṣùgbọ́n ìgbà mí tí ń bá ní iṣẹ́ tó pọ̀, ó máa ń pẹ mi kí n tó sùn, mo máa ń sùn lóru.

Rárá o, mi ò mọ̀ bí a tí ń gun kẹ̀kẹ́ o. Mi ò mọ̀ kẹ̀kẹ́ wà rara rara. Ìgbà kan ni ọ̀rẹ́ mi fẹ́ kọ́ mi bó ṣe ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n ijó yẹn náà ni ọjọ́ tí mo gun kẹ̀kẹ́ mọ́. Nítorí pé mo fi ẹsẹ̀ rọ́, tó jẹ́ pé odidi ọ̀sẹ̀ kan òun la fi, la fi tó ẹsẹ̀ mi tí mi ò dédi kẹ̀kẹ́ mọ́

Uhm, mo máa ń gbìyànjú. Kìí ṣe pé boyà mo mọ̀ ọ́n gan-an o, ṣùgbọ́n mo máa ń gbìyànjú agbára mi. Tí n bá fẹ́ tún nǹkan ṣe, mo máa ń gbìyànjú. Ọlọ́-elédùa dé máa ń fún mi ṣe lẹ́ẹ̀kookan, tí n bá ti tún wọn ṣe, wọn máa n padà ṣiṣẹ́.

Àwọn bàtà pẹrẹsẹ yẹn ni mo máa ń, mo máa ń fẹ́ràn láti wọ. Àwọn bàtà gogoro yẹn, ah! Èmi mi ò gbé. Ẹsẹ̀ mi ò, kò jìnnà dé ibi bàtà gogoro, torí ó máa ń mẹ́sẹ̀ ro mi ni. Ṣùgbọ́n àwọn bàtà pẹrẹsẹ yẹn, ẹhẹ́n, àwọn bàtà pẹrẹsẹ máa ń fẹ́ràn láti, láti wọ.

Ẹn, mò ń ṣe ètò ẹ lọ́wọ́. Bí a ń ṣe sọ̀rọ̀ yìí mo ń ṣe ètò rẹ̀ lọ́wọ́. Mò ń wá owó ẹ̀ kaà kíri ni. Òun ló jẹ́ kí n máa ja iṣẹ́ mọ́ra, ló jẹ́ kí n máa ṣe iṣẹ́ kárakára. Máa lè lọ sí ọjà ibi tí a ti ń tà, màá lè rà torí mo nílò rẹ̀, mo nílò rẹ̀ gan ni. Mà dẹ̀ tó ràá láì pẹ́.

Àwọn èrò mi pọ̀, àwọn èrò tó da. Èyí tó jẹ́ pé àti ara alẹ́, àti ara oko àti ara ọ̀nà ni wọ́n yóò jẹ́ ànfàní èrò mi. Kí eléduwà kó mú èrò mi ṣẹ ní kíákíá àti ní ìrọ̀rùn, torí mo fẹ́ jẹ́ ìpìnlẹ̀ ayọ̀ àti ìbùkún fún àwọn ènìyàn.

Ṣòkòtò àti top ni mo máa ń like láti máa wọ̀. Nítorí pé tí bá ti wọ̀ ó máa ń rọrùn fún mi. Ó máa ń jẹ ki ara mi jáfáfá lórí gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe. Mo ṣe fẹ́ràn àti máa wọ Ṣòkòtò àti top ibi tí bá fẹ́ lọ. Màá le rìn ní kíákíá. Kò ní sín pé bọ́yá mo ń wọ gown tó ń gba gbogbó ilẹ̀ káàkiri àbá awon gown tí ó déé, tó jẹ pé orí bèbèréèdì ló máa jókòó sí.

A! Mo jẹ́ ẹni tí ó jẹ́ pé mi ò kí ń mọ owó gbà lọ́wọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n tí n bá dẹ́ nílò owó ní àìmoye ìgbà, mo máa ń ṣiṣẹ́ owó mi ni tí mo máa ń lò fúnra mi, ṣùgbọ́n tí bá di pé ó bà mí pátápátá tó jẹ́ pé mi ò ní inkan kan lọ́wọ́, mo máa ń pé wọ́n, mo máa ń fọgbọ́n bẹ wọ́n pé kí wọ́n jọ ran mi lọ́wọ́, ìwọ̀nba ti won bá ní. Mi ò kí ń dárúkọ pé mo nílò iye bayii, mo máa kàn so pé iye tí wọ́n bá ní láti fi ràn mí lọ́wọ́, kí wọ́n fún mi.

Mo lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́rú tó jẹ́ ọjọ́ Wednesday. Ọjọ́rú ní Yorùbá, mo lọ sí ọjà ní ọjọ́rú, mo lọ ra eh, ǹkan ọbẹ̀ láti fi se ọbẹ̀ Kérésìmesì.

Ọjọ́ mẹ́rìnlá, ọjọ́ mẹ́rìnlá ni mo ní fún ìsinmi ọdọọdún ní ibi iṣẹ́ mi tó jẹ́ ọ̀sẹ̀ méjì. Ẹ̀hẹn, ọ̀sẹ̀ méjì ni mo ní fún ìsinmi ọdọọdún ní ibi iṣẹ́ mi. Ọjọ́ mẹ́rìnlá nìyẹn, òní mo ní.

Ah bí mo ṣe má n ṣe ètò àwọn ímeèlì mi ni pé gbogbo ímeèlì èyí tí kò wúlò, mo má n pa wọ́n rẹ pátápátá kúrò lórí ẹ̀rọ ayélujára mi. Àwọn èyí tó wúlò fún mi tí mo mọ̀ pé ó ṣì máa wúlò lọ́jọ́ iwájú, mo má n fi sílẹ̀.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá ijó jíjó. Mo fẹ́ràn kí máa jó dáadáa. Ẹgbẹ́ eré ìdárayá àwọn oníjó ni mo fẹ́ràn jù.